Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa tí bá fẹ́ lọ sí ibi iṣẹ́, mo máa jí ní àárọ̀ kùtùkùtù. Tí bá ti jí ní àárọ̀ kùtùkùtù tí mo múra tán, mà á gbé ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá dé àdúgbò kẹrin sí ibi iṣẹ́ mi. Nítorí pé ibi iṣẹ́ mi jìnnà gidigidi. Tí bá ti dé àdúgbò kẹrin sí ibi iṣẹ́ mi yìí tán, mà wá tu wá gbé ọ̀kadà mìíràn tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mìíràn lọ sí ibi iṣẹ́ mi gangan. Nítorí pé ibi iṣẹ́ mi jìnnà sí ilé tí mò ń gbé. Ibi iṣẹ́ mi sí ilé tí mò ń gbé, ó tó ìrìnàjò wákàtí kan àti àbọ̀. Ìgbà mìíràn tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí bá sáré dáadáa, mà á lo wákàtí kan ní ojú ọ̀nà kí n tó dé ibi iṣẹ́ mi. Ìgbà mìíràn dẹ́wàá tọ jẹ́ pé kò kí ń sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mà á nílò láti gbé kẹ̀kẹ́ márúwá tàbí kí n gbé ọ̀kadà. Ọkọ̀ méjì tàbí ọ̀kadà méjì ni mà á gbé kí n tó dé ibi iṣẹ́ mi láti ilé tí mò ń gbé. Ìgbà mìíràn dẹ́wàá tọ jẹ́ pé bàbá mi ló máa ń gbé mi dé ibi iṣẹ́. Ọjọ́ tí bàbá mi bá ti tètè jí temí náà ti jí ní kùtùkùtù òwúrọ̀, mà á tẹ̀lé bàbá mi. Tí ọ̀nà wọn bá gba ọ̀nà ibi iṣẹ́ mi ní ọjọ́ náà, mà á tẹ̀lé wọn wá já mi sílẹ̀ níwájú ilé, wájú ilé ìtajà mi. Ọjọ́ tí bàbá mi bá sì gbé mi lọ sí ibi iṣẹ́ yìí, inú mi máa ń dùn púpọ̀ nítorí wípé ìrìnàjò mi yóò dín kù ní ọjọ́ yìí. Kò sí wípé mò ń ṣe wàhálà kankan. Nítorí ìdí èyí, mo fẹ́ràn kí bàbá mi máa gbé mi lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ìrìnàjò ilé mi sí ibi iṣẹ́ mi wákàtí kan àti àbọ̀ ni. Ṣùgbọ́n tí ọkọ̀ náà bá sáré dáadáa, mà á lo wákàtí kan ní ọ̀nà, kò sì rọrùn rárá àti ara. Nítorí pé mi ò tí ì ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tèmi, mi ò tẹ̀ sí, mi ò dẹ̀ tí ì ní ọ̀kadà tèmi náà. Nítorí ìdí èyí, ìrìnàjò, ìrìnàjò lọ sí ilé iṣẹ́ mi ó pọ̀ ó sì ni ni lára.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? O too ọjọ́ mẹ́ta díẹ̀ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi. Taa bá ní pe ká kàá ní ìní èjì tàbí ẹ́tà, yóò ti máa lọ sí bí ọdún méje àti àbọ̀ ta ti pàdé. Ìgbà tá a ṣe ayẹyẹ ìbàjádé ni ilé ẹ̀kọ́ gíga ni a pàdé kẹ́yìn. Lati ìgbà ti a tiẹ̀ ti jáde ilé ẹ̀kọ́ gíga, oníkálukú ti bá ìrìnàjò ayé rẹ̀ lọ. Oníkálukú ti wọ̀nù àti jẹ lọ. Ìmíràn nínú àwọn ọ̀rẹ́ mi, o ti lọ sí ìlú òkè láti lọ, láti lọ kàwé síwájú si. Ìmíràn dẹ̀ lọ sí ìlú òkè láti lọ ṣiṣẹ́. Ìmíràn lọ sí ìlú òyìnbó. Ọ̀rẹ́ márùn-ún ni àwọn ọ̀rẹ́ mi. Ìmíràn dẹ̀ ti ṣe ìgbéyàwó tó ti tẹ̀lé ọkọ rẹ̀ lọ sí ìpínlẹ̀ mìíràn. Nítorí ìdí èyí, o ti pẹ́ dáadáa ta ti pàdé. Ṣùgbọ́n a ti ní, a ti ní ètò sílẹ̀ láti pàdé ara wa ní, ní ìgbà Kérésìmesì ní ọdún yìí láti bá ara wa sọ̀rọ̀, láti bá ara wa ṣeré, láti sọ gbogbo ẹ̀dọ̀ọ́kọ̀ wa fúnra wa. Ṣùgbọ́n nítorí pé a kì í bá, a kì í pàdé ní ojúkojú, kò ní tùmọ̀ pé a kì í bá ara wa sọ̀rọ̀. A máa bá ara wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélújára. A máa ṣẹ, a máa, a máa, a sì máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síra wa. A sì máa ń bá ara wa sọ̀rọ̀ ìyànjú. A máa, a sì máa ń fi àwòrán họn ra wa bá ṣe ri. A sì máa ń pe ara wa. Àwọn, èmi àti àwọn ọ̀rẹ́ mi, a máa ń gbàdúrà lọ́sẹ̀osẹ̀. Ó lè jẹ́ ìgbà méjì tàbí ìgbà mẹ́ta tàbí ìgbà mẹ́rin. Gbogbo èyí la máa ń ṣe ní orí ẹ̀rọ ayélújára. Èmi àti àwọn ọ̀rẹ́ mi. Nítorí pé a kò ríra wa báyìí, kò ní tùmọ̀ sí pé a kì í, a kò kí ń bá ara wa sọ̀rọ̀ rárá. A máa ń pe ara wa ní gbogbo ìgbà. A jọ máa ń ṣeré papọ̀ ní gbogbo ìgbà. A máa ń ṣe fídíò call. Kò sí ǹkan táa kì í bá ara wa ṣe láti bá ara wa sọ̀rọ̀. A máa n gba ara wa níyànjú. Àwọn ọ̀rẹ́ tó dára ni àwọn ọ̀rẹ́ mi. Mi ò sì fi wọ́n ṣeré rárá. Mo ní ìfẹ́ sí wọn gidigidi nítorí pé alábàárìn tó dára ni wọ́n.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, Krìstẹ́nì ni mí, mo máa ń lọ sí ilé ìjọsìn. Kódà mo máa ń lọ sí ilé ìjọsìn lẹ́rẹ̀ mẹ́ta ní ọ̀sẹ̀. Mo máa ń lọ lọ́jọ́ ẹtì, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi. Ní ọjọ́ ìsinmi la lọ máa ń jó, ta lọ máa ń dúpẹ́ lọ́wọ́ Olúwa, ta lọ máa ń gbàdúrà. Ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta, nítorí wípé akọrin ni mí ní inú ìjọ ilé ìjọsìn tí mò ń lọ. Ọjọ́ yìí la lọ máa ń, la lọ máa ń ṣe àṣàrò orin ta ó kọ ní ọjọ́ ìsinmi. Nítorí ìdí èyí, mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára. Mo sì di ipò mu ní ilé ìjọsìn. Yàtọ̀ sí akọrin, mo di ipò mu nínú akọrin. Yàtọ̀ sí akọrin, mo jẹ́ akapo ìjọ. Nítorí ìdí èyí, mo gbọ́dọ̀ lọ sí ilé ìjọsìn láti ṣe gbogbo iṣẹ́ mi ní ọjọọjọ́ ìsinmi. Yàtọ̀ sí ọjọ́ mẹ́ta yìí, ìgbà tí ń bá ráyè, mo tún máa ń wáyé láàárín ọ̀sẹ̀ láti lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà àti láti lọ ṣe ìpàdé. Àwọn ọ̀sẹ̀ mìíràn wà tó jẹ́ pé àwa ta jẹ́ olóyè ìjọ a máa ń lọ sí ilé ìjọsìn láti lọ ṣe ìpàdé. Nítorí ìdí èyí, mo máa ń lọ sí ilé ìjọsìn lóòrèkóòrè ní gbogbo ìgbà àti ní ọjọ́kọjọ́. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni ẹemẹ́ta tí mo máa ń lọ ní ọ̀sẹ̀ yìí. Nítorí pé kì í ṣe ojoojúmọ́ ni àwa olóyè ìjọ ta máa ń ṣe ìpàdé.

Báwo ni ó ṣe máa ń kí àwọn ènìyàn? Oríṣiríṣi ọ̀nà ni mo lè gbà kí ènìyàn. Ọ̀nà táa de fi ń gbà kí àwọn ènìyàn pọ̀ já ti rere. Ó tún wá dá lé lórí tó bá jẹ́ pé àárọ̀, ọ̀sán tàbí alẹ́ ni mo fẹ́ kí ènìyàn. Tó bá sì jẹ́ ọkùnrin tàbí obìnrin. Tó bá jẹ́ ọkùnrin tó jù mí lọ tí mo sì fẹ́ kí wọ́n ní àárọ̀ fún àpẹẹrẹ, màá sọ wí pé 'ẹkáàárọ̀ sá. Tó bá sì jẹ́ obìnrin tó jù mí lọ, 'ẹkáàárọ̀ mà'. Tó bá sì jẹ́ ọ̀sán ni mo fẹ́ kí ọkùnrin tó dàgbà jù mí lọ, màá sọ wí pé 'ẹkáàsán sá'. Tó bá sì jẹ́ obìnrin tó dàgbà jù mí lọ ni mo fẹ́ kí ní ọ̀sán, màá sọ pé 'ẹkáàsán mà'. Tó bá sì jẹ́ ìrọ̀lẹ́ ni ìní alẹ́, màá sọ pé 'ẹkáalẹ́' tàbí 'ẹkú ìrọ̀lẹ́ mà' tàbí 'ẹkáalẹ́ or tàbí 'ẹkáàsán mà'. Bó ṣe rí, ní èdè Yorùbá ni èyí. Tó bá sì jẹ́ ẹni tó jù mí lọ, mo gbọ́dọ̀ kúnlẹ̀ láti kí ni. Tó bá jẹ́ ọkùnrin, torí pé obìnrin ni mí, màá kúnlẹ̀ láti kí. Ṣùgbọ́n tó bá je pé ọkùnrin ni mí, màá dọ̀bálẹ̀ láti kí ẹni yìí. Nítorí pé ní ilẹ̀ Yorùbá, a máa ń bọ̀wọ̀ fún àgbà púpọ̀. Tó bá sì jẹ́ ọmọdé tó kéré sí mi ni, kò burú tí bá kọ́kọ́ kí ọmọdé tó kéré sí mi. Màá kí pé "káàárọ̀ o, ṣe dáadáa lẹ jí, ṣàlàáfíà ni, ṣe o wà pa, ṣé kò sì iyọ̀nú?" Tó bá sì jẹ́ pé òun ló kọ́kọ́ kí mi, màá dá lóhùn pé "báwo ni o, káàárọ̀ o, ṣàlàáfíà ló wà o, ṣé kò sì wàhalá, ṣé kò sì dààmú, ṣé kò sì iyọ̀nú?" Nítorí pé ní èdè Yorùbá, a ní ìfẹ́ ara wa púpọ̀. A sì máa ń bọ̀wọ̀ fún ara wa. A sì máa ń, a sì máa ń buyì tó tọ́ fún ẹni tó bá jù wa lọ. Tó bá sì jẹ́ ọ̀rẹ́ mi mo fẹ́ kí, ó lè kọ́kọ́ kí mi, mo dẹ̀ lè kọ́kọ́ kí. Màá kí ọ̀rẹ́ mi pé "báwo ni ọ̀rẹ́, ṣàlàáfíà ló wà." Tó bá jẹ́ ẹni tó jù, tí mo, ẹ́ tíìì mo jù lọ ni, kò ní, kò nílò kí n kúnlẹ̀ kí. Ẹni náà ni yóò kúnlẹ̀ kí mi. Ṣùgbọ́n tó bá jé pé ẹni náà ló jù mí lọ, èmi ni màá kúnlẹ̀ tí màá kí, tí màá, tí, tí màá ṣe wọ́n dáadáa. Nítorí pé a ní ìgbàgbọ́ pé ọmọdé tó bá ti bọ̀wọ̀ fún àgbà pé a dàgbà, a so ríi ire. Bó ṣe máa ń kí ènìyàn ní èdè Yorùbá ni eleyìí.